Òní béèrè béèrè pé kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ. E, ibi iṣẹ́ mi jẹ́ ẹyì tó níṣe pẹ̀lú ìmọ̀ṣẹ̀gùn òyìnbó. Ibi iṣẹ́ mi òun ni iṣẹ́ ò, e, dókítà àbí onímọ̀ṣẹ̀gùn òyìnbó. Ní ibi lẹ́nu iṣẹ́ náà ìmọ̀ tó kún, ìmọ̀ kíkun, ìmọ̀ tó péye ni ara ǹkan tí ó ṣe pàtàkì jù lọ torí ẹni tí yóò bá jẹ́ aláàbọ̀ ẹ̀kọ́ kò lè ṣe iṣẹ́ yìí. Ẹ̀kọ́ ni wọ́n fi ń ṣe kí ni. Torí náà ló fi jẹ́ pé a máa ń lọ sí ilé ìwé láti lọ kọ́, láti lọ kọ́ nípa iṣẹ́ yìí táa lẹ́yìn ìgbàgbà náà táa sì di akọ́ṣẹ́mọṣẹ́. Lẹ́yìn èyí, èyàn gbọ́dọ̀ ní, e, èyàn gbọ́dọ̀ ní ìgboyà láti lè ń ṣe gbogbo ohun tó bá ń ṣe. Ẹni tí yóò tọ́jú aláìsàn gbọ́dọ̀ mọ ohun tó ń ṣe. Tó bá sì ti kọkọ rí aláìsàn tó ti ṣe gbogbo àwọn ǹkan tó tọ́ àti tó yẹ fún aláìsàn náà, ó gbọ́dọ̀ ní ìgboyà láti mọ ǹkan tó kàn àti ǹkan tó yẹ kó oun ṣe fún aláìsàn. Àbí báwo làṣẹ ń gbọ́ pé dókítà tí ó fẹ́ tún, tó fẹ́, tó fẹ́ wo aláìsàn sàn, òun gan ẹrù n bà á láti lọ rí aláìsàn. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Èyí ló fi jẹ́ pé ìgboyà jẹ́ ǹkan tí ó wà lára àwọn tó pàtàkì jù lọ. Lẹ́yìn ìgbàgbà náà àánú ká fọ̀rọ̀ ró ra ẹ́ni wò ó wà lára àwọn ǹkan tí èyàn gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí onímọ̀ṣẹ̀gùn òyìnbó torí wipé ẹni tí kò bá fọ̀rọ̀ ṣe dára rẹ̀ wò yóò kàn má, yóò kàn má bá àwọn èèyàn sọ̀rọ̀ bó ṣe wu, yóò kàn máa fọwọ́ ká ẹ̀yàn bó ṣe wu. Ṣùgbọ́n tó bá wò wípé, ah! Kí ni tó ń ṣẹlẹ̀ yìí? Ẹni kankan, kò sí ẹni tí irú ǹkan bayìí ò lè ṣẹlẹ̀ sí ò. Ẹni tó bá ṣẹlẹ̀ sí, ò yẹ kí ó rí ìtọ́jú tó péye ní òun. Ìdíyẹ́ yìí òun ni yóò mú láti jẹ́ kó ṣe ǹkan tó bá yẹ kó ṣe nígbà tó bá yẹ kó ṣe, àti bó ti yẹ sórí kó ṣe gangan. Lẹ́yìn ìwa igbà náà, e, níbi lẹ́nu iṣẹ́ yìí ìwọ̀n ara ẹni èyàn gbọ́dọ̀ mọ̀. Wọ́n ní àwọn Yorùbá bọ̀, wọ́n ní pé, e, ìmọ̀ ara ẹni, ìwọ̀n ara ẹni lèyàn mọ̀ aki mọ̀ ìwà ara ẹlòmíràn. Ẹni tí kò bá mọ̀ ìwọn ara ẹ̀ yóò padà rí pé yóò padà ṣe ẹni tó ń tọ́jú yóò ṣe ní, e, ìjàǹbá tó pọ̀ ju àǹfàní lọ torí wipé kòn ṣe gbogbo ǹkan nì ènìyàn mọ̀. E, ìpele ìpele òun ni ibi iṣẹ́ yìí. Ibi tí ò mọ̀, àwọn tí wọ́n mọ̀ ó dù bẹ́ẹ̀ lọ wọ́n wà. Nítorí náà ló fi jẹ́ wipé fífọwọ́ ṣúwọ́ pọ̀, fífọwọ́ ṣowọ́ pọ̀ oun lòníṣẹ́ wa yìí. Oun tó bá ti rí pé ó kọjá gbára rẹ̀ ó fi ṣe, ó fi, e, ó fọ ìwé ránṣẹ́ tàbí kó fi, e, aláìsàn náà kó fi ránṣẹ́ sí ibi tí ó ti rí ìtọ́jú tó péye lórí rẹ̀. Eleyii ni àwọn ǹkan tí óò dára jù àwọn ohun èlò tó ṣe pàtàkì jù lọ gẹ́gẹ́ bí ẹni tó ní, tó ń lọ́wọ́, tó ń ṣiṣẹ́ nínú òǹṣẹ̀ mìí aṣegùn òyìnbó tó sì jẹ́ dókítà ní ilé ìwòsàn.

Mo bèèrè bèèrè pé ṣe mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn elé yìí tó ń ṣe microphone. Bẹ́ẹ̀ ni, ní àwọn àsìkò tí èmi bá wà ní ilé ìwé tí mo bá jẹ́ tí ní àwọn àsìkò tó ní tí mo ní láti bá àwọn akẹgbẹ́ mi sọ̀rọ̀ tàbí tí olùkọ́ tó bí mi léèrè ìbéèrè tí wọ́n sì mú ẹ̀rọ, ẹ̀rọ ìrànwọ́ ohùn wọn mu wá bá mi, èmi yóò sì lò, màá sì lò ó láti fi bá àwọn èèyàn sọ̀rọ̀ torí pé kí ni, ẹ́ inú ilé ìwé tí èmi wà, ẹ́ ibi tí ó jẹ́ pé àárín ọpọ̀ èrò, òun ni èmi tí ń kọ́ ìwé. Elé lò fi jẹ́ pé, ẹ́ àti àwa àti àwọn olùkọ́ wa pẹ̀lú awa akẹ́kọ̀ọ́, gbogbo wa máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn ní ọ̀pọ̀ amọ̀yegbà láti jẹ́ kí àwọn èèyàn bá lè gbọ́ gbogbo, gbogbo èèyàn bá lè gbọ́ àwọn nǹkan tí a bá ń sọ. Ẹ̀rọ ìrànwọ́ ohùn, ó máa ń jẹ́ kí ẹ́ gbogbo àwọn èèyàn kí wọ́n lè gbọ́ ǹkan tí èèyàn ń sọ, kò ní jẹ́ kí èèyàn kó, kó, kó ẹ́ paríwó jù kó tó di pé àwọn èèyàn gbọ́rọ̀. Ó sì máa ń jẹ́ kí èèyàn, ki ó tètè jẹ́ kí ohun rẹ̀ kó jáke dáadáa, kó já tótò tí ohun náà yóò sì ṣe, tí ohun náà yóò sì ẹ́ tí yóò jẹ́ ǹ tí gbogbo èèyàn yóò gbọ́ kété kété. Ẹ̀hẹ̀n ẹ́ oríṣiríṣi ẹ̀rọ ohùn ni a máa ń lò. N tí a máa ń fi sí ara aṣọ tàbí eyí tí ó jẹ́ ìmùlẹ̀wọ́ tó jẹ́ pé a máa ń mú lọ́wọ́. Ẹ̀hùn àwọn tó ní ookún wọ́n wà, àwọn tí ó sì lókun wà. Kò sí irú èèyàn ẹ́ ẹ̀rọ ìrànwọ́ ohùn tí àwa kì í lò tó sì jẹ́ pé gbogbo ẹ̀ nà òun ni àwa ni ó máa ń jẹ́ ǹ tí ó máa ń ṣe wá láǹfààní láti lè gbé ohùn wa síta.

Ní bèrèbèré pé eré ìdárayá wo ni o fẹ́ràn jù. Eré ìdárayá tí èmi fẹ́ràn jù ni ère, òun ni eré bọ́ọ̀lù orí pápá. Eléyìí tó jẹ́ pé tí ó bá ti di àwọn ìparí ọ̀sẹ̀ ní òpin ọ̀sẹ̀ ní ọjọ́ àbàmẹ́ta àti ọjọ́ tàbí ìgbà mí ní ọjọ́ ẹtì, ìrọ̀lẹ́ ọjọ́ ẹtì, èmi, mo máà ń nífẹ̀ láti lọsí orí pápá láti lọ gba ẹ bọ́ọ̀lù pẹ̀lú àwọn akẹgbẹ́ mi tó sì jẹ́ wípé ère yìí ó máa ń jẹ́ kí à mọ́ àwọn táa bá, àwọn táa bá pàdé ní orí pápá ó máa ń jẹ́ kí a dára wa mọ̀ si, ó máa ń jẹ́ kí gbogbo wa a lè dára wa, ka lè tún ní ìfọwọ́sowọ́pọ̀ láàárín ara wa ká lè dára wa mọ̀. Lẹ́yìn wá ìgbà náà ni ó fi jẹ́ wípé ó máa ń jẹ́ kí ara wa kí ó jí pépé lẹ́yìn gbogbo àwọn è dojúkọ àti gbogbo è gbogbo ìdojúkọ tí èèyàn ti fi tó ti tójúkọ láàárín ọ̀sẹ̀ náà. Eléyìí máa ń jẹ́ kí ara wa kí ó balẹ̀ tí ó sì jẹ́ wípé gbogbo a nífẹ̀ẹ́ sí i. Lẹ́yìn wá ìgbà náà ó ní wípé àwọn orí eré orí bọ́ọ̀lù tí à ń wò ní orí, móhùnmáwòrán tó ń pè ní tẹlifíṣàn tó sì jẹ́ wípé ní àwọn ìdíje líìgì káàkiri àgbáyé òun ni àwa máa ń wò. Eléyi tí ó jẹ́ kí èmí jẹ́ olùfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù manchester united tí èmi sì máà ń gbìyànjú láti wo bọ́ọ̀lù wọn lóòrèkóòrè tó jẹ́ wípé. Àwa sì ń tí a bá ti ń wo bọ́ọ̀lù náà inú wa sì ń, inú gbogbo wa àwa táa ọkùnrin ló máa ń wo bọ́ọ̀lù inú wa máa ń dùn ara wa sì máa ń yá. Tó gẹ́gẹ́ bí ó sì jẹ́ wípé è eré bọ́ọ̀lù, eré ìdíje bọ́ọ̀lù ó kún fún adùn ó sì jẹ́ pé ohun tó jẹ́ pé ó máa ń jẹ́ kí ara ẹni jí pépé ni. Torí è lára àwọn eré ìdárayá tí èmi nífẹ̀ẹ́ sí jù lọ òun ni eré bọ́ọ̀lù. Lẹ́yìn wá ìgbà náà mo tún má ń è kọ̀ọ̀kan, mo tún máa ń wo eré ìdárayá àwọn è a fi agbá bọ́ọ̀lù ẹlẹ́yin ní orí ọ̀da. Àwọn agbá bọ́ọ̀lù ẹlẹ́yin tí wón ńpè ní àwọn tennis. A máa ń wo iyẹn náà tó sì jẹ́ wípé mo láwọn kọ̀ọ̀kan tí mo máa ń tẹ̀lé láwọn ìgbà yẹn àwọn gẹ́gẹ́ bí Rafael Nadal àti àwọn Novak Djokovic. Tó jẹ́ pé bọn ṣe máa ń gba bọ́ọ̀lù. Ẹn gẹ́gẹ́ bí olùfẹ́ ẹgbẹ́ Manchester United nígbà tí Cristiano Ronaldo àti Lionel Messi tan fi bẹ̀rẹ̀ síi gba bọ́ọ̀lù ni tan wà ní sango oode. Èmi fẹ́ràn láti máa, lè fẹ́ràn láti máa sọ̀rọ̀ pé Cristiano Ronaldo. Ṣùgbọ́n àwọn méjèèjì òun ni mo nífẹ̀ẹ́ sí o tó sì jẹ́ wípé è àwọn méjèèjì náà ni mo gbà pé wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n sì fún gbogbo wa ní ìdárayá tan dá wa lárayá fún ọ̀kẹ́ àìmọye ọdún.

Ní bẹ́rẹ́bẹ́rẹ́ ìpè ṣe mo máa ń ṣe ìpè fídíò. Bẹ́ẹ̀ ni èmi máa ń ṣe ìpè fídíò fún àwọn oríṣìíríṣìí ǹkan. Ẹ̀ alákọ̀kọ́ òun ni ìpè fídíò pẹ̀lú àwọn olólùfẹ́ mi àti ẹbí mi. Àwọn èyàn tí torí pé èmi wà ní ibi tó jìnà díẹ̀ sí, èmi wà ní ibi tó jìnnà díẹ̀ sí àwọn ẹbí mi àti olólùfẹ́ mi. Tó sì jẹ́ wípé ìpè fídíò yí òun ni a fi máa ń rí ara wa lójúkorodú tá tún fi bá ara wa sọ̀rọ̀ tí a sì tún lè fi àwọn àṣírí kọ kan han ara wa. Ẹ̀ ìpè fídíò yìí ó jẹ́ nti ó jẹ́ ẹ̀ ìmọ̀ òde òní torí pé ní àwọn ayé ìgbà yẹn, àwọn ẹ̀ ayé àtijọ́ ẹ̀ ka kọlẹ́tà síra ẹni àti kí ẹ̀ àwọn tí nígbà tó yá, mi lòdí wípé àwọn èèyàn bá ara wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ orí ago, tá ń bá ara wọn sọ̀rọ̀ lórí ago tá ń pè ní ibi landline. Nígbà tó tún yá òun ni ó jẹ́ pé ẹ̀rọ le wo tan pè ní handset ló ti dé. Ìgbà eleyì ẹ̀ ẹ̀rọ ẹ̀ ìpè fídíò òun lo jẹ́ n tí kò pẹ́ táwọn èyàn ń ṣe pẹ̀lú ara wọn. Tó sì jẹ́ wípé ó ti di kárí ilé kárí oko. Àìmọye àwọn èyàn ló máa wà nínú ẹ̀ nínú àwọn ìlú kéréjekeréje tí wọ́n sì máa bá àwọn èyàn tó wà ní ìlú tí ó jẹ́ ìlú ńlá tá máa bá wọn sọ̀rọ̀. Àimoye àwọn èyàn ló máa wà ní ìlú kan tó jẹ́ wípé àwọn ẹ̀ orílẹ̀ èdè mi òun ni tí máa ń bá ara àwọn èyàn sọ̀rọ̀, bá àwọn èyàn sọ̀rọ̀ tá sì máa ń ríra wọn ní kétékété. Ìpè fídíò ó jẹ́ n tí ó tún ń jẹ́ kí àwọn èyàn kan tó sún mọ́ ara si eléyí tó jẹ́ pé ẹ́ ẹ̀ èyàn ẹ̀ àjàjà wọn tó ń jẹ́ olùlofẹ́ ara wọn. Ó jẹ́ wípé èmi mo máa ń lo ìpè fídíò láti bá olólùfẹ́ mi sọ̀rọ̀ ní gbogo ìgbà tó bá ti jẹ́ wípé a bá fẹ́ ríra wa sójú. Tó sì jẹ́ wípé eleyì ó tún máa ń ṣe ẹ̀ ó tún máa ń jẹ́ kí ye àwọn méjeji láti lè ẹ̀ má ṣe àfẹ́rí ara wa. Lẹ́yìn wọ́n àgbà náà ló jẹ́ pé ìpè fídíò yì òun ni àwa tá jẹ́ akẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn olùkọ́ wa la máa sábà lo. A máa fi ń bá ara wa sọ̀rọ̀. Tó bá ti jẹ́ wípé a fẹ́ ṣe ẹ̀ a fẹ́ kọ́ ẹ̀kọ́ tó jẹ́ wípé àwọn olùkọ́ wa wọ́n sì fẹ́ pé oníkálukú wọ́n fẹ́ da oníkálukú mọ́, wọ́n fẹ́ ki oníkálukú kan jọ máa sọ̀rọ̀, kan máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí pé wọ́n wà pẹ̀lú ara wọn. Gẹ́gẹ́ bí pé wọ́n wà ní ẹ̀ ìyẹn ẹ̀ kan wà ní ojú kan náà. Eleyì ó máa ń jẹ́ kí ẹ̀ ètò ẹ̀kọ́ kó jágérè tó sì máa ń jẹ́ kí ẹ̀ ẹ̀kọ́ náà, ǹkan táa máa ń kọ́ nínú ẹ̀ nígbà á, nígbà ǹkan tí èèyàn bá kọ́ ó máa ń jẹ́ kí ó tún wọ̀ rí dára tó máa ń jẹ́ kí èyàn kó ní ìmọ̀ tó kún àti ìmọ̀ tó péye lórí ǹkan tán bá kọ́. Ẹ̀ nínú ìmọ̀ ìṣègùn ìmọ̀ ẹ̀ ìpè fídíò ó jẹ́ ara ọ̀nà táwọn èyàn, àwọn akẹ́kọ̀ọ́ àwọn wọ́n onímọ̀ ìṣègùn àwọn dókítà tí wọ́n fi máa ń rí àwọn aláìwòsàn wọn, àwọn oní ẹ̀ àwọn ẹ̀ tó fi máa ń rí àwọn aláìsàn wọn tó jẹ́ wípé wọ́n máa ti ṣe ìpè fídíò pẹ̀lú ara wọn. Aláìsàn lè sọ àwọn ǹkan tó bá ṣe. Ẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé elẹ́yì kò pẹ́ ki kòju òṣùwọ̀n tó torí pé àwọn àwọn àìsàn kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé èyàn gbọdọ̀ rí ẹni òun. Ọ̀pọ̀lọ́pọ̀ ọ̀pọ̀lọ́pọ̀ àwọn àìsàn ló jẹ́ pé èyàn gbọdọ̀ rí ẹni òun kí èyàn gbọdọ̀ lè rí kí èèyàn ṣe àwọn àyẹ̀wò lára ẹni òun kó tó di pé èyàn lè mọ̀ tó ń ṣe àti tó bá yẹ kí èèyàn fún un. Ṣùgbọ́n ẹ̀ aimoye àwọn àìsàn pẹpẹ́pẹ wà tó jẹ́ wípé tí èyàn bá ríra ní orí fídíò, èyàn lè sọ pé òk ṣe báyí, tún ṣe báyí, tún ṣe báyì náà gẹ́gẹ́ bí onímọ̀ ìṣègùn òyìnbó. Ìpè fídíò jẹ́ n tí ó jẹ́ ìtẹ́wọ́gbà tí ó sì jẹ́ n tí ó dùn mọ́ àwọn ẹ̀ àwa ènyàn nínú torí pé kí ni ẹ̀ ẹni tí ó jẹ́ kí èyàn tó wà nínú oko àbí èyàn tó wà nínú ìlú kán láti lè bá ẹni tó wà nílù mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí pé wọ́n wà pẹ̀lú ara wọn.

Mo ní bèrè pé, báwo ni mo ṣe ma rìn ìrìn àjò lọ sí ibi iṣẹ́. Eh, ibi iṣẹ́ mi jẹ́ ibi tí kójìná sí ibi tí mò ń gbé, tí ó sì jẹ́ wípé àwọn ìgbà mìràn wà tó jẹ́ wípé, eh, èmi yóò ṣe eré ìdárayá tí máa fi ẹsẹ̀ rìn lọ sí ibi iṣẹ́ mi. Eh, ṣùgbọ́n ní àwọn àsìkò mi tó bá jẹ́ pé mo nílò láti dé ibi iṣẹ́ ní kíá máṣa, èmi yóò sì wá mọ́tò ẹlẹ́sẹ̀ mẹ́rin tàbí kí n wá mọ́tò ẹlẹ́sẹ̀ méjì tí wọ́n ń pè ní ọ̀kadà láti tètè dé ibi iṣẹ́. Torí pé, eh, torí pé, eh, eh, wọ́n pàtàkì, eh, máa dé ibi iṣẹ́ ní àsìkò ní ọ̀dọ̀ wa nínú atí lẹ́nu iṣẹ́ wà. Eh, àwọn ìgbà mi wà tí àdojúkọ láti tètè dé ibi iṣẹ́ máa ń wà, tó sì jẹ́ wípé, eh, àwọn, eh, àwọn ohun ìrìn ìrìnsẹ̀ yìí ó lè má tètè yá nínú ọ̀gbà mi, tó sì jẹ́ wípé èyí amá fa ìdíwọ́ láti tètè dé ibi iṣẹ́. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, òun ló jẹ́ pé èmi máa ń tètè dé ibi iṣẹ́ tí, eh, èyí tí mo sì máa ń lò jù ó jẹ́, eh, mọ́tò ẹlẹ́sẹ̀ méjì tí wọ́n ń pè ní ọ̀kadà. Torí pé, eh, eléyìí ó yá, kò sì ní jẹ́ kí, eh, ó sì máa jẹ́ kí èèyàn kò tètè dé ibi tó bá fẹ́ lọ. Eléyìí tó sì jẹ́ wípé, eh, kò, owó rẹ̀ náà kò gani lára. Owó tí, eh, èèyàn tó lè, tí, tí, tó jẹ́ wípé, eh, ó wà ní, owó, owó tí ó, tí ó gani lára ni. Tó sì jẹ́ wípé, eh èèyàn yóò sì tètè dé ibi tó ń lọ.

Àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi jẹ́ àwọn tí a jọ n sí iṣẹ́, ta jọ wà lẹ́nu iṣẹ́ kan náà. Yálà ó, wọ́n jẹ́ asíwájú fún mi ni lẹ́nu iṣẹ́ àbí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn mi. Ìbáṣepọ̀ tó danmoran ló wà láàrin èmi àtàwọn alábáṣiṣẹ́pọ̀ mi, tó sì jẹ́ pé oníkálùkù wa òun ló ni ó máa ń bọ̀wọ̀ fún ara wọn. Níbi iṣẹ́ mi, wọ́n eh, níbi iṣẹ́ mi, oníkálùkù ló máa ń ṣiṣẹ́ papọ̀ kí ǹkan ba lè ṣe dáadáa. Tó sì jẹ́ wípé eh oníkàlùkù ló mọ iṣẹ́ tó yẹ kó ṣe tá a sì máa ń ṣiṣẹ́ wa lásìkò àti lóòrèkóòrè. Mo jẹ́ ẹni tí ó máa ń dá àwọn èèyàn rúkú, tó máa ń gbìyànjú àti dá wọn lára yá láti fún wọn ní ìrètí pé gbogbo wa la máa ṣe orire, gbogbo wa la dè máa ṣe iṣẹ́ yi debí tó lámi, debi tó lápẹ̀rẹ̀. Tó sì jẹ́ pé gbogbo won lo dá mi mọ̀ lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ tó máa ń ṣe à, tórań dá mi mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó máa ń jẹ́ kí ẹ̀mí iṣẹ́ kí ó yá. Eléyìí ni àra ǹkan tí ó wu mi tí mo máa ń fi ń ṣe jẹ́, eléyìí ni àànkan tí ó máa ń jẹ́ kí iṣẹ́ wa kó lọ sí, kó ní ìtẹ̀síwájú tí èmi náà sì mọ̀ wípé eh gbogbo alábáṣiṣẹ́pọ̀ wa pátápátá òun ló ní pàtàkì kán àbí òmíì fún iṣẹ́ láti di ìtẹ̀síwájú. Kò sí ẹnikẹ́ni tí ó wù ló fún iṣẹ́ wa, gbogbo wa pátápátá là ń ṣiṣẹ́, là ń fọwọ́sowọ́pọ̀ láti jẹ́ kí iṣẹ́ wa kí ó lọ́ni, kí iṣẹ́ wa ó lọ bó ṣe yẹ ká sì gba orí yín bó ṣe tọ́ àbí bó ṣe yẹ.

Orúkọ mi ni Abíọ́lá. Ìtúmọ̀ orúkọ mi ni ọmọ tí a bí sínú ọlá, ọmọ tí a bí sínú owó, ọmọ tí a bí sínú ọ̀rọ̀, ọmọ tí a bí sí ìdílé tí gbogbo nǹkan tó ń lọ létòletò, tí ó-- ọmọ tí a bí tó jẹ́ pé kò, kò ṣàfẹ́rìn kankan. Ẹ̀, iyà owó o jẹ, bó ti bẹ́ẹ̀ náà ló sì jẹ́ wípé, ẹ̀, ọmọ yìí ó tún, ó tún máa fínú ilẹ̀, wípé ọmọ yìí yóò jẹ́ ẹni tí yóò di ọlọ́rọ̀ tí yóò sì di ọlọ́lá, ọlọ́là láwùjọ ní ọjọ́ iwájú. Orúkọ gidi ni orúkọ mi tí ó sì jẹ́ wípé mò ń gbìyànjú, mò sì ń sa gbogbo ipá mi láti jẹ́ kí orúkọ náà kórò mi kí èmi náà kí n di ọlọ́lá, kí n di ọlọ́rọ̀, kí a má bi mí sínú ọlá lásán, kí n má fọ́ ọlá pìtàn. Ó jẹ́ wípé wọ́n bí mi sínú ọlá, èmi náà sì ṣe, mo, mo, mo, mo tún ọlá náà ṣe kí èmi náà di ọlọ́lá. Mo sì di ọlọ́lá.